Rárá o, mi ò ní ẹranko nílé. Mi ò ní ẹranko kankan nílé. Ṣùgbọ́n ẹranko tí mo máa nifẹ sí láti ní nílé jẹ bí oloungbo tàbí ọmọ ajá, ọmọ ajá kékeré nìkan ni mo lè nifẹ sí ṣùgbọ́n báyi mi ò ní ẹranko kankan nílé rí mo ń sin.

Ṣàlàyé àwòrán kan tí o fẹ́ràn gidigidi. Àwòrán tí mo fẹ́ràn gidigidi jẹẹ àwòrán ìgbà tí mo sẹ parí ile-ife girama tí mo ya. Òun nìkan ni àwòrán tí mo sì fẹ́ràn gidigidi nítorí mo jẹ́ ẹnìkan tí kò kí ń sábà ya àwòrán lọ́pọ̀lọpọ̀.